Ohun tí mo máa ń ṣe nígbà kúgbà tí mo bá síná ni kí n ṣe Alhamdulillah. Eleyii je, ó dà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa nínú, à, ẹ̀sìn wa. Nígbà kúgbà tí ènìyàn bá sín, torí Mùsùlùmí ni, nígbà kúgbà tí ènìyàn bá ṣi sín ni eleyii, ènìyàn aṣe Alhamdulillah. Íyẹn ni wípé mo dúpẹ́ fún Ọlọ́run pé mo sín. Oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ló wà nínú ẹ̀sìn wa. Ṣùgbọ́n a rí sísín bí pé, à, sísín jẹ́ ǹnkan tí o je wipé ǹnkan tó dáa. Ó jẹ́ ǹnkan kan gbòógì tẹ́lẹ̀ to je wipé, ó, ẹ́, ó yẹ kí eyan dúpẹ́ fún Ọlọ́run lé lórí. Torí aimoye àwọn ènìyàn gan-an ni wọ́n gba bí i pé wọ́n fẹ́ sín lásán. Tọ́ sì gba bẹ̀ lọ sí kíni, wọ́n gba bẹ̀ lọ sọ́run. Ohun tí mò le sọ pé bí à pé Ọlọ́run kó rira díẹ̀ ni tí ènìyàn bá yán. Torí ẹ máa sọ pé tí ènìyàn bá ń kírun, bí à tí ènìyàn bá ń kírun lọ́wọ́, tí ènìyàn wá yán, kí ènìyàn má sọ nǹkankan. Fún àpẹẹrẹ bí à mo fẹ sọ, bí à, bí à mo ń kírun, mò ń ṣe Alhamdulillah. Kí wọ́n bẹ́rẹ ní àlẹ́ ni, àni, kí ni wá gbé mi pé mo fẹ́ yán? Ti n ba sọpe, ara, ara, Ọlọ́run o fẹ́ràn nǹkan báyìí. Màá ní sùúrù tí màá fi yán tán. Àbí kí n má kulẹ̀ yàn rara. Kí n fi wá ṣe, kí n fi wá ṣe, à, ara, ẹ́, ẹ́, kí n fi wá máa kà síwájú báyìí. À, fún ìdí èyí, tí n bati sín ìgbà tí n ba sín, màá ṣe Alhamdulillah. Ṣùgbọ́n, tí wọ́n bá sọ pe boya à wà lórí irun náà óni ojú bí tí ènìyàn le tí lè sín, tí ènìyàn tí ṣe Alhamdulillah. Tí ènìyàn bá ń kírun lọ́wọ́, ènìyàn yóò sín, ènìyàn yóò sín, ènìyàn yóò ni ṣe nnkan-kan. Ènìyàn yóò ni sọ pé Alhamdulillah, ènìyàn ò ni sọ anything. Bẹ́ẹ̀ na kẹkẹrẹ tí ènìyàn bá sín, ni ẹgbẹ́ mi tó bá ṣe Alhamdulillah, n máa sọ fún onitan hun pé yàrá wọn kan la. Ki onitan un tun wa sọ Yorùbá fún mi la, kó tun wa sọ àwọn nǹkan mi mọ̀. Àí lé yìí gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀sìn wa náà ni. À, ṣùgbọ́n tí ènìyàn bá sín tí ò bá ṣe Mùsùlùmí, tó bá sín, tó bá ṣe sín, ohun tí o maa n yàtọ̀ ni láti ma so fún onitan un pe ko pẹ̀lẹ́ tàbí to ba je wípé boya ẹlẹ́sìn mi ni kí n sọ fún pé blessing. Àwọn náà ni ohun tí wọ́n máa ń sọ nígbà kúgbà tí wọ́n bá sín. Àa eleyii na tun wa lára ohun tó jẹ́ pé ó fi ìyàn máa gbagbà pé ẹ̀kọ́ ńlá wà nínú àwọn, nínú ẹ̀sìn tí à ń ṣe káàkiri, káàkiri, káàkiri. À, ó sì wà bẹ́ẹ̀ fún wa lórí pé tí a bá ti sín ká má ṣe Alhamdulillah. Ti a bá ti sín ká má ṣe Alhamdulillah. Ti a bá ti sín ká ṣe Alhamdulillah. Nítorí pé ìyí un kò dà gan-an. Wan ti ṣalaye fún wa rí lórí ẹ̀. Pe gbogbo ìgbà kúgbà tí ènìyàn bá sín, à, ó, ẹ́, torí à ó wà lára àwọn, ẹ́, àmì gbígba àdúrà. Fún àpẹẹrẹ bí à ń ṣe àdúrà lọ́wọ́, bí àdúrà àkójọpọ̀ àbí ènìyàn dà ṣe àdúrà lọ́wọ́, ẹ́, onítọ̀ún wá sín. Àwọn àpẹẹrẹ náà pọ̀. Ṣùgbọ́n sísín wà nínú, ó jẹ́ ǹnkan gbòógì náà láàrin wọn. Tí ènìyàn bá ń ṣe àdúrà lọ́wọ́, tí ènìyàn wá sín, à, tó wá láǹfààní àti ṣe Alhamdulillah, àpẹẹrẹ náà ni pé àdúrà onitan-ún tí gba. Àpẹẹrẹ tó wá bẹ́ẹ̀ ni pé àdúrà onítọ̀ún tí gba. Ìmí sini wípé tí ènìyàn bá ń ṣe àdúrà lọ́wọ́, tí àkùkọ bá kọ, àbí ẹ̀sin se àdúrà tán, tí àkùkọ bá kọ, ó ti kọkọrúkúúkúù. Ẹ̀hẹn, àpẹẹrẹ ni pé, à, àdúrà nítọ̀ún ti gba. Ní ìlú tí à wà yìí iná máa ń lọ, iná máa ń dé. Kò dàbí àwọn ìlú kan kan tí ó pé iná máa ń wà ń bẹ láti alẹ́ dé àárọ̀ ọjà kejì. Ẹ̀yọ, tí iná máa ń wà káàkiri, tí pé iná máa ń wà fún gbogbo wákàtí, à, mẹ́rìndínlógún tí à ń lò. Ìlú tí wà ò rí báhun. Àì, ìlú tí wà iná máa ń lọ, iná máa ń dé padà. Fún ìdí èyí, ìgbà kugba tí iná bá wa, tí, tí ó bá sí iná, tí ènìyàn wá n ṣe àdúrà lọ́wọ́, tí iná wá dé, à, kí oni tanun lọ fọkàn bá lẹ pé àdúrà ti oun ṣe yìí o, àdúrà náà ti gba. Àwọn àmì pọ̀ lórisirisirisirisi bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn le náà ni àwọn le so wipé ó gbajúgbajà jù. Àti tí ènìyàn bá sín. À, fún ìdí èyí, sísín náà jẹ́ kankan to je wípé ó máa ń wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ. Láìsí rí ẹ̀kọ́ kan lórí rẹ̀ gidigidi gan-an látọ̀dọ̀ àwọn àfá àtàwọn eyan nilẹ́lẹ̀ Yorùbá gan-an. Torí tí ènìyàn bá sín náà nílẹ̀ Yorùbá nígbà tí àwọn ẹ̀sìn ò tí ì wọlé de. Nílẹ̀ Yorùbá tí ènìyàn bá sín, ó ní ohun tí wọ́n máa ń sọ. Wọ́n á kí onitan-un koṣe pẹ̀lẹ́. Ko sì ṣe, à, gírí. Torí pé sísín nígbà mí ì náà máa ń, ó máa ń wọ ẹ̀yàn lórí. Pápá ju lo nígbà ti eyan bá sín boya kàtá. À, fún ìdí èyí tí mo bá, tí mo bá sín, ohun tí emi ṣaba maa ń ṣe náà ni pé kí n ṣe Alhamdulillah. Tí ènìyàn bá wà lẹ́gbẹ̀ẹ́ mi tó máa ṣe yàrá wọn kan laa fún mi, màá ṣe Yorùbá fún mi lọ́wọ́ na. À, fún ìdí èyí tí má, ohun tí mo máa ń ṣe tí mo bá sín ni kí n sọ pé Alhamdulillah.

Bẹ́ẹ̀ni mo maa n kọ ìwé pẹ̀lú ọwọ́, pẹ̀lú ọwọ́, pẹ̀lú báyìrò, bẹ́ẹ̀ ni, pẹ̀lú báyìrò lọ́wọ́ àbí ohun tí wọ́n sì máa pè ní pẹ́ẹ̀nì. Àwọn ọmọ fẹ́ wa kọ̀ọ́ṣe ni, idi tí mo fi jẹ́ pé mo fi ń kọ, torí pé ní lò tó lọ̀tọ̀ tí a bá ní kí a wo ayé ìsìn, gbogbo àwọn kòkò àwọn èèyàn lọ ti, opoo àwọn èèyàn lọ ti sọ ayé dìrọ̀rùn látàrí pé wọ́n fi, kíni orúkọ rẹ̀? Gbogbo àwọn tí àwọn èèyàn máa ń kọ látàrí fóònù láti orí ẹ̀rọ kọ̀ǹpútà. Óun ni àwọn ẹyan tí ń sábà ko nkan ni sìn, bí àwọn èèyàn ń kọ nkan pẹ̀lú. Kódà gan pélu àwọn tó wa ńi ilé ìwé, ọ̀pọ̀lọpọ̀ a máa gbé, kọ̀ǹpútà lọ sí, yàrá ìkàwé àbí kíláàsì láti lọ ṣe kínní, láti lọ fi, kọ̀ǹpútà náà gba ẹ̀kọ́ láti fi kọ àwọn nǹkan tí wọ́n fẹ́ kọ sílẹ̀. Ṣùgbọ́n ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́ lọ́ba yìí kò fàyè gbá kí n máa kọ ìwé, torí pé, mo ń bá wọn ta ọjà ni. Ti mo bá ti ta ọjà tán, màá ní láti ṣe kíni láti wá kọ àwọn ohun tí mo ta láti wá kọ sílẹ̀, fún, fún láti fi mọ ohun tí mo ta àti láti fi, ṣe àwọn ẹ̀kọ́ tán. Láti ṣe verification ṣá, ìdí eléyi to fi jẹ́ pé nínú gbogbo àmì ní ojoojúmọ́, àyàfi ọjọ́ tí mi o bá lò bí iṣẹ́ nìkan bíi ọjọ́, ọjọ́ àìkú, òun ni kan ni mi ò ní ṣe kínní, ni mi ò ní fi ọwọ́ kọ ǹkan sílẹ̀. Kí ṣe li loto lọ̀dọ̀dọ́, kíniyi je oun tí o ní mi lára púpọ̀ jù kí n máa kọ, kí n máa kọ ìwé? Hmm, fi tara tara gbá ti ẹ̀ bá òun náà. Ṣùgbọ́n kò sí ohun tí mo fẹ́ ṣe sí i. Mo ní láti kọ láti ṣe kínní láti fúnra mi ní àlàáfíà lórí pé, ohun tí mò ń ṣe láti fi ara balẹ̀ ṣe. O wá ti wá rí báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti mọ, ohun tí ó wà ń bẹ́ẹ̀, nítorí kí ṣe kó ti, màá, màá wo nìgbà kan pé kí ṣe pé kí lóde tí ó ń ṣe mi báyìí, torí, torí mi fi tara tara gbá tí kí n máa kọ ìwé kalẹ̀, kọ̀wé, kọ̀wé, kọ̀wé, kọ̀wé. Mo fi wá ro boya emi nìkan. Ṣùgbọ́n ìgbà tí o dí pé àwọn èyoku mi náà ni, àwọn ẹlẹ́gbẹ́ mi tókù náà ń dé láti ibi iṣẹ́ táwọn náà ń, táwọn náà ń fi apá jánu lórí pé, "Ah, kíni kíkọ yìí gan an? Ó ní eyàn lára gidi gidi gan púpọ̀." Ẹ̀mí náà ti wá rí pé, "Ah, kíni yìí kì í ṣe mi nìkan náà ló ń ṣe, gbogbo wa ló ń ṣe bẹ́ẹ̀." pé kò rọrùn kí ẹyan máa fi, ọwọ́ kọ. Ọ̀tún n tí wọ́n wa jẹ́ kó tún wá ní ìyàn lára jù ni pé nínú ìwé tí mò ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń, ló ní nkankan bẹ́ẹ̀ tose pé, wọ́n a máa fi agídí ṣe fún apẹ̀rẹ̀ nsin. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ṣe tẹ́ se pe àwọn nǹkan wà nínú ìwé tẹ́ je pé, kò ní, kò se pe o pọn dandan kí ìyẹn kọ̀. Ṣùgbọ́n látàrí bí ilé iṣẹ́ yẹn ṣe rí, wọ́n ṣàduro le e lọ́run láti ṣe kínní láti ṣà kọ kí gbogbo ẹ ko kí gbogbo ẹ kún, kí gbogbo ṣá tí kọ̀wé kún. Ò bá máa ní nǹkan tí ó fẹ́ kọ, tó jẹ́ pé nǹkan tó bá kàn rò lórí lásán ni nǹkan tí ó fẹ́ kọ síbẹ̀. Wọ́n á ṣàni pé ní dándan àti ní dándán ò, kò ṣà kọ ìwé yìí kún. Lele yìí to je pé ó ní èmi àti àwọn iyòkú mi lára gidi gidi gan pẹ́ à fẹ́ràn láti máa ṣe. Ṣùgbọ́n kò sí ohun tí a fẹ́ ṣe torí pé ọ̀gá ló ń sọ̀rọ̀, àwa sì re ọmọṣẹ́ ni wá, à ní táa fẹ́ ṣe ju pé ká ti ní ká gbá, ká gbọ́ sí wọn lẹ́nu lọ. Ohun tí wọ́n bá fẹ́ ká bá wọn fẹ́, ohun tí wọ́n bá sì fẹ́ ká bá wọn kọ́. Bo tí rí nìyí, ni ibiṣẹ́ sì mi máa ń kọ ìwé dáadáa o, máa ń kọ ìwé dáadáa. Ṣùgbọ́n kì í ṣe pé nkan tí mo fẹ́ràn láti máa kọ ohun tó ní mi lára gidi gidi gidi gidi gidi gan ni. Káti e tun wa so pé boya ẹni tí ò tún ní ẹ̀kọ́ kọ̀ǹpútà nísìnyí ò tún sì rọrùn. Mo mọ kọ̀ǹpútà tẹ́ dáadáa, mo ní kọ̀ǹpútà ti odo temi lásán. Gbogbo àwọn nǹkan tí ẹ ní kí n kọ̀ ẹ́, kí n kọ̀ ọ́ kọ́ lórí kọ̀ǹpútà mi kí n fi ránṣẹ́ sí yín. Ó sàn fún mi ju kí n wáa máa jókòó ti ìwé kí n máa kọ̀wé, kọ̀wé, kọ̀wé, kọ̀wé, kọ̀wé, kọ̀wé lọ. Ṣùgbọ́n to òní mo bá wí, ní apá kan ni o, ìwé kíkọ yìí ó ṣe pàtàkì torí pé ọjọ́ lanta, gbogbo àwọn nǹkan tí a sì ń ṣe yìí, a ní láti máa se kini láti máa kọ̀ ọ́ sílẹ̀. Torí bí a se bá ṣe tàá sína, ni won se máa san wá nígbà mi. Fún ìdí èyí, a ní láti ṣe kínní láti jẹ́ kí wọn, láti jẹ́ kí àwọn náà ó lórí pé ó kè ba rọrùn fún àwọn náà láti san wá láti jẹ́. Ṣùgbọ́n àwọn nǹkan tó wà nínú àwọn ìwé tó jẹ́ pé à ń kọ, ile iléyi tí ó sì jẹ́ pé kò ṣe, kò pọn dandan. Kò pọn dandan ka máa kọ àwọn nǹkan yen, ṣùgbọ́n wọ́n máa dùro sí wa lọ́run náà ní pe dandan òoo, ẹ̀ṣà kọ́, kí ìwé kò ṣá tó kún. Ilé yìí tó sì ṣe kínní tí ó bo ju ní apá ọ̀dọ̀ te mi, ṣùgbọ́n kò sí nǹkan tí a fẹ́ ṣe torí pé àwọn ọlọ́gá àwa lọmọṣẹ́, asi ni láti se kini lato gbo nkan ti won ba n so ka si gba si won lẹ́nu ki. Ìsinmi leba joba, ki ìfẹ́ le ba joba lolokan jokan fún idi èyí mo maa n ko ìwé mo maa n ko ìwé dáadáa mo maa n ko ìwé papa jùlọ ni ibise ojo eyokan ti o fi le fún mi ti n sábà fi kọ̀wé ni ojo àìkú.

Ní àní ojojúmọ́ bẹ́ẹ̀ ni màá ń pa oun ọ̀ṣọ́ sára. Ah, tí a bá sọ̀rọ̀ nípa oun ọ̀ṣọ́ si ara, ah, oríṣiríṣi ni wọ́n. Ah, ṣùgbọ́n ní gbogbo oun ọ̀ṣọ́ tí a máa ń fi para pápátá, eléyìí tí mo fẹ́ràn jù níbẹ̀ náà ni òrì. Mi ò lè fi ǹkan pa ara tí mi ò bá rí òrì nítorí pé mo rí òrì gẹ́gẹ́ bí ǹkan tó jẹ́ pé o máa ń, ló máa ń ba gbogbo ǹkan tí ó dà jẹ lára àwọn oun ọ̀ṣọ́ yìí. Kítorí kí eẹ̀yan tó lè fi para. Tí mo bá fẹ́ pa ara tí mi ò bá fi ah, òrì sí, ókan mi gan ò ní bàlẹ̀ pé torí àwọn oríṣiríṣi àwọn èeyàn, pẹ̀lú ǹkan tí wọ́n bá ń lò tí eeyan bá ń lò ipara ńigbá mi ti eeyan ń lò, bí ó ṣe rí sí ẹ ojú àbí ara, ó lè máa kó ǹkan mi bá ara. Fún ìdí èyí, mo máa ń fi orí ṣe kìni láti fi balance ẹ, yóò lè báa ṣe kìni, yóò lè báa ṣiṣẹ́ tí ó daa, iṣẹ́ tó normal. Kò ní lè bá ṣiṣẹ́ tó pọ̀jù boya kó jẹ́ kí àwọ̀ mi máa bo àbí ǹkan kan mi to jẹ boya, ó lè kó ìnira bá àwọ̀ mi. Fún ìdí èyí, mo máa ń pa ara lóòótọ́ ṣùgbọ́n mo máa ń fi ah, mo máa ń fi òrì sí. Òrì yìí ṣe pàtàkì fún mi gidigidi gan, tó ti jẹ́ pé gbogbo èèyàn pátápátá ti wọ́n mọ̀ mí dáadáa tí wọ́n súnmọ́ mi ni wọ́n tì mọ̀ pé mo máa ń lo òrì. Mi ò lè máa lo bí iṣẹ́, mi ò ṣe tí ẹ wá ní lò nítorí pé ó máa ń, ó tiè máa ń, ó dà gidigidi gan láti máa lo òrì. Ó rọ̀ mí lọ́rùn gan. Ah, ìgbà àwọn ìgbà mìí wa tó ṣe pé tó ba ya ta bá wá ní boya, bíi àsìkò ah, àsìkò ẹ̀rùn. Tí a bá wa lásìkò ẹ̀rùn tí oorun bá mú kankankan, tí n bá fi ah, oun àwọn ẹ̀ṣọ́ yìí sára lásán tí mi ò fi òrì sí, tí mo lo kirimù lásán, ah, àgún máa, àgún a máa bò mí torí pe mo lè máa la àgún káàkiri káàkiri àdúgbò. Ṣùgbọ́n níwon ìgbà tí mo bá ti fi ah, òrì sí, àgún yìí ò ní pọ̀ rárá rara díẹ̀ ni. Ah, kírimu náà sì ni kó ní, ah, òrì ò ní bá iṣẹ́ rẹ̀ jẹ ṣi pé iṣẹ́ ile ara náà sì máa ṣe kìni, ó sì tún máa dúró déédéé tí ó máa ṣe iṣẹ́ tó dára lọ lára. Ah, fún ìdí èyí, mo máa ń lo, mo máa ń lo òrì dáadáa, mo máa ń lo dáadáa. Ìdí pàtàkì mí tí mo tun fi máa ń lo òrì, òun ní wípé òrì dàa gan. Tí mo bá jí fún àpẹẹrẹ boya a wà ní àsìkò ah, ọyẹ́. Ta bá wa làsìkò ọyẹ́, tó ṣe pé òtútù burúkú máa ń mú, tó sì jẹ́ pé gbogbo àwọn ara èèyàn máa tètè máa gbé. Tí èèyàn bá bọ́ síta, èèyàn a wa ri púpọ̀ nínú àwọn èèyàn àti wípé ah, ìbọ́ta tí wọ́n bọ́ta looọ̀tọ̀ wọ́n pa ara kí wọ́n to kúrò níle ṣùgbọ́n ki won to bọ́ta padà, ti wọ́n ba ti bọ́ta báyìí ton ṣe díẹ̀ sí, gbogbo ara wọn yóò ti funfun. Toba je wípé ama dàbí boya wonti we debi ti wan fe wonti pa ara. Be kede ree wọ́n ti pa ara, wọ́n ti wẹ. Ṣùgbọ́n ohun tí ó máa ń jẹ́ kó, ohun tí ó máa ń kó èmi yọ, ohun tí ó máa ń kó èmi yọ tí mo bá ti, tí mo bá ti bọ́ síta. Ohun tí ó máa ń kó èmi yọ ní pé tí mo bá ti bọ́ta ní ọjọ́, ọjọ́ tá ń wi yìí, tí mo bá ti, tí mo bá ti we tan tí mo para, tí mo ti ṣe gbogbo àwọn tí mo fẹ́ ṣe, màá yá fi òrì kí n má, màá yá fi iṣẹ́ kí ni, màá fi òrì pa gbogbo ara mi. Lẹ́yì to je pé tí mo bá bọ́ta, òtútù e bá fẹ́ ju bẹ́ẹ̀ lọ, ọyẹ́ e bá fẹ́ ju bẹ́ẹ̀ lọ, ara mi, àwọ̀ mi, yó sì tún máa dán síbẹ̀ síbẹ̀ ni. Àrà àwọn idi tí mo fi fẹ́ràn òrì leléyìí, ti ó sì jẹ́ pé mi ò fi òrì ṣe reré ara. Ko dà gan tí mo máa ń pa ara lọ́wọ́ bí mo ti bá ra, torí ó ní eléyìí tí a máa ń fi pa òrì, wọ́n máa ń pe ní, wọ́n máa ń pe ní hair cream. Ìgbà púpọ̀ tí hair cream yìí bá tán, tí Ọlọ́run máa ń ní pé kí n mo ṣe ní àǹfààní àti ní, òrì nílé ti orí bá sì wà nílé dáadáa tí mò ń lo òrì, tí óri wà nílé òrì tí mò ń lò tó sì wà nílé dáadáa. Mo máa ṣe kínní, mo máa mú kí ló rú re, mo máa mú, màá lo àǹfààní yìí láti ṣe kínní láti fi pa òrì. Nítorí pé òrì ńi gbà mi o máa ń ṣe iṣẹ́ tí àwọn hair cream yìí máa ń ṣe ní orí wa. Fún ìdí èyí tí mo máa ń lo hair cream lọ́wọ́ tí hair cream bá tán, òrì ni màá ṣe kínní, òrì ni, òrì ni màá gbé sí ipò náà tí màá ṣe kínní, tí màá fi fi òrì ra òrì tí ó sì ṣe iṣẹ́ rẹ̀. Àrà àwọn ìdí mìíràn ni tí mo tó fi fẹ́ràn òrì leléyìí, fún ìdí èyí, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara lóòótọ́ lóòótọ́ ní gbogbo ìgbà. Torí owo ojú ọjọ́ kan ò ní lọ kí ń má pa ara torí pé pípa ara yìí máa ń jẹ́ kínní, ó máa ń jẹ́ kí ẹwà ṣe sí ní ojú èèyàn. Ó máa ń jẹ́ kí ẹwà orí yan ojú yẹn dà si. Èyí sì jẹ́ wípé, ó dà kó rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Fún ìdí èyí ṣùgbọ́n tí mo bá fẹ́ pa ara, òrì ni mo sábà máa ń lò jù. Tí mi ò bá ti rí òrì, gbogbo ara mi ò kí ń, ò kí ń gbórí. Mo sì lè má pa ara rara tí ìn bá ti rí òrì. Fún ìdí èyí, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára, màá máa pa ohun ọ̀ṣọ́ sára. Òrì fẹ́ dẹ síre, óun ní ohun ọ̀ṣọ́ tí mo máa ń pa sí ara jù lọ.

Láìṣe were bó ní èèyàn o ṣe máa ń na ara rẹ̀ lórí kíni. Bí ó tó wí, mo ti rí àwọn ẹ̀yàn tí wọn máa ń bínú, ìṣe wípé, àti pé ṣú ìyẹn máa ń na ara èèyàn. Irú ìbéèrè yìí ó rí bákan bákan, kí èèyàn fẹ́ na ara rẹ̀ fún? Ohun tí mo mọ̀ pé tó lè ṣe, tí èèyàn bá bínú, bóyá inú ń bí èèyàn ísìn inú èèyàn ò dùn. Leyin kò dà nkanrú, bóyá bí irú, tí inú bá bi mí ni si, bóyá bí irú kọ̀pútà tí mò ń lò kí ń bínú sọ nù pé, "à, irú nǹkan báyìí ṣe lè ṣẹlẹ̀, irú nǹkan báyìí lè ṣẹlẹ̀, àwọn nǹkan báyìí, àwọn nǹkan báyìí." ṣùgbọ́n kí èèyàn bá mọ̀ na ara rẹ̀, kò dà mí ì fẹ́ gbọ́ orí, èèyàn na ara rẹ̀. Láìsí abi ẹ̀niti orire o pé ó ti ya wèrè àbí ẹni tí ó ní àrun ọpọlọ. Àwọn ni a lè sọ pé bí àwọn máa ń ṣe irú nǹkan báyìí nítorí, ah, kò sí ohun tí wọ́n lè ṣe. Pápá jù lọ tí wá ṣe ẹ pé bóyá, ẹ, wèrè lórí wọn, ó jẹ́ wèrè tó ọgbèèrè díẹ̀. Tí èèyàn bá lọ sí áìsà lọ́mú, àwọn èèyàn tí wọ́n máa ń kó àwọn wèrè sí, oríṣìíríṣìí èèyàn máa rí àwọn nǹkan pé pé irú ìjà ṣe ẹnì ká ye fi. Ṣùgbọ́n a ti mọ̀ nínú pé bí oloun ṣe dá wọn lé lé, bi ose ṣe wọn níyẹn. Ṣùgbọ́n pé èèyàn normal èèyàn, èèyàn tí ó, tí èèyàn kò ṣe ní inú ọ̀nà ọpọlọ àbí ǹkan kan kó ha máa na ara rẹ̀, mí ò fẹ́ gbọ́ orí. To ri pé ele yi o kú, ó kú díẹ̀ ká tó o sì ka buku, ah, ara èèyàn gan fún ara èèyàn. Ṣùgbọ́n ohun tó, ohun tí mò ti sọ pé pé ó ṣe é ṣe fún èèyàn láti na ara rẹ̀, kí kò yẹ kí èèyàn na ara rẹ̀, ni ina pé yóò dùn. Ìyẹn lè, ìyẹn lè gbé èèyàn, gbé èèyàn wá lórí pápákọ̀, àbí ohun tí mo máa rí kí èèyàn lórí, ah, lórí tẹlifíṣàn tí èèyàn bá ń tà bá ń wo eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gba tí agbábọ́ọ̀lù bá sọ àǹfààní ńlá nù. Tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí agbábọ́ọ̀lù, ah, ó lè kálá kó gbá ara rẹ̀ ní ẹsẹ̀. Ó máa ń pe, "ah, irú kíni léyìí?" ṣùgbọ́n kí ẹ to pé ní ìná tí ó dùn wò ara gan àbí kó máa na ara rẹ̀ lọ́, yóò fẹ́ le na ara rẹ̀ pé, "ah, owó kí n mo ṣe èyí?" Irú àwọn nǹkan báyìí. Àbí kí èèyàn, ó máa ṣe èèyàn náà, àwọn èèyàn normal ìbínú inú ayé náà. Kí èèyàn kí èèyàn fẹ́ ṣe ǹkan ni isin, kí èèyàn wá sọ àǹfààní kan nu, kí èèyàn ṣe ohun tí ko ye ki eèyàn ṣe àbí kí èèyàn lè kálá pé kí èèyàn gbá ara rẹ̀ lórí pé, "yé, irú nǹkan báyìí ṣẹlẹ̀." Àwọn nǹkan báyìí báyìí ni mo mọ̀, ṣùgbọ́n kí n tó sọ pé kí àwọn na ara rẹ̀, pé èèyàn mú ẹ̀gbà yẹn ń kawo ara rẹ̀ ní ara àbí èèyàn ń ṣe oríṣìíríṣìí àwọn nǹkan tí àwọn wèrè máa ń ṣe. Tori àwọn wèrè ni mo mọ̀ pé wọ́n máa ń ṣe àwọn nǹkan toje pé wọn lè na ara wọn kí ó máa gbá ara rẹ̀ létí àbí kó máa fàrun ara rẹ̀ kọ́ àbí kó máa se ara rẹ̀ léṣe. Eló mi le, mo tí rí wèrè to je pé ó yo irun ara rẹ̀ bẹ́ẹ̀ tí eje ṣi yó ńibẹ, irú àwọn nǹkan báyìí. Ṣùgbọ́n a ti fi mọ àwọn pé àwọn kò rọ nǹkan tó ń dà wọn láàmú, kò ṣe kí ó dá pé ó mọ̀ ọ́n mọ̀ ọ́n ṣe. Ṣùgbọ́n pé èèyàn wá dá pé èèyàn dúró rè ọmọ tán, ọmọ rẹ̀ wà tán, ó bá ń mú ohun tirú kẹ́ba wọn, wọ́n yẹ fẹ́ mú lọ sí áìsà lọ́mú nìyẹn rí, tọ̀tọ̀ tí a wòlíì lórí rẹ̀ tán. À fún ìdí èyí, ohun mi tún, ohun mi tún tó máa bẹ́ẹ̀ ni pé tí èèyàn bá, tí èèyàn bá ṣe kìnì? Tí èèyàn bá wà tí ó bá ń ṣe ìṣe, ìṣe irú rẹ̀ wípé kí èèyàn sọ àǹfààní kan nù àbí bóyá èèyàn ní, bóyá mo ti rí ẹnìkan rí bẹ́ẹ̀ tẹ́ je pé ní àárọ̀ ọjọ́, ah, ọjọ́ ajé náà ni ọjọ́ tí mo sọ rọ̀ pé tí ẹni lọ sí, ẹ, báǹkì ilé ìfowópamọ́ láti lọ gba owó jáde. Ẹni yín ṣe ohun tí wọ́n ń pè ní POS, ó yóò máa ń fún àwọn ènìyàn lówó, àwọn èèyàn ó máa ń ṣe kìnìún, àwọn èèyàn fún ní káàdì ẹ kí ó sì máa yọ, yóò máa já owó sínú, ẹ, maṣínì ìtọrọ ti ẹ kí ó sì máa yọ ìtàn pé ni charges, ah, fún ìdí èyí. Ó ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ o wá di ọjọ́ kan o lọ gba ówo ní, à, ní ilé ìfowópamọ́, ilé ìfowópamọ́ ṣe ó lọ gba owó jáde níbẹ̀. Ṣé wọn ń bọ̀ ní àti ó dé ọ̀kadà ni àwọn, ah, ẹni bí i tí ń tẹ̀lé tí wọ́n sì ń lé ọ̀kadà rẹ̀. Ṣùgbọ́n kò pẹ́ ní bó ṣe wẹ̀ yin lórí pé, ah, mọ́tò tí o ń tẹ̀lé àwọn yìí ó ní ǹkan mi níbẹ̀ o. Ó sì ti jẹ́ kíni lóṣù kẹta tí ó jẹ́ kí ọlọ́kadà mọ̀, ṣe ọlọ́kadà náà sì gbìyànjú gbìyànjú gbìyànjú títí láti ṣe pé kíni, láti ṣe pé ó dárí àwọn olè yìí sí ibòmíràn. Ṣùgbọ́n wọ́n wo gbogbo èèyàn tí wọ́n ṣe, pabó lo ń jásí, wọ́n lé lé lé lé lé lé títí tí wọ́n fi lé lé tí wọ́n sì lè lọ́mo Wọ́n wá ṣe kíni, wọ́n wá kọ̀ sí ẹ̀ mọ́lẹ̀, wọ́n bọ́ síwájú rẹ̀, wọ́n wà ní ẹ̀yìn, wọ́n sì bọ́lẹ̀ wọ́n na ibon sí wọn. À kódà wọ́n ṣe, ọlọ́kadà náà ló ṣe lápá kó yọ, ó dà wọ́n láàmú pọ̀ jù. Kí ó sì wá fi rí tí kíni wọ́n gba owó lọ́wọ́ arábìnrin yìí tí wọ́n sì gbé e lọ. Arábìnrin yìí ni ẹni tí wọ́n fẹ́ na ara rẹ̀ ṣe kan. Ó dà wọ́n gba ara rẹ̀ lẹ́sẹ̀, gba ara rẹ̀ lórí pé a, kí wọ́n mọ̀ bóhùn, a dúró owó, owó lówó, ǹkan kan báyìí tí wọ́n fọ́ diwọ́lú lọ́wọ́ sí wá. Ah, irú àwọn, irú àwọn, ah, nnkan báyìí ló lè ṣẹlẹ̀ tí ó lè mú ẹ̀yàn kí ẹ̀yàn na ara rẹ̀ ṣùgbọ́n lọ́wọ.

Ì má wọ ìbọ̀wọ̀, ì má wọ ìbọ̀wọ̀ wà fún àwọn ọmọ, àwọn èèyàn tó jẹ́ pé bí wọ́n ṣe iṣẹ́, ah, iṣẹ́ òtútù àbí iṣẹ́ ọ̀kadà to je pe o lè díẹ̀ lára, tó se pé ó máa ń gba àkókò lọ́pọ̀lọpọ̀. Àmo àwọn iṣẹ́ tó jẹ́ pé ó níṣe pẹ̀lú kí eeyan maa gbé àwọn nǹkan tí ó lè ba owó èèyàn jẹ́. Fún ìdí èyí, wọ́n, èèyàn á wọ ìbọ̀wọ̀ láti fi ṣe ìdáàbòbò fún ọwọ́. Yálà bóyá èèyàn fẹ́, bóyá ayé fẹ́ dáàbòbò owó èèyàn ni àbí èèyàn tín lò láti ṣe kín láti fi bo orí òtútù. Ìgbà tí mo lè sọ pé boya pe mo lo ìbọ̀wọ̀ orí, ó ti pẹ́ gan. Ṣùgbọ́n tí mo lè fi, tí mo lè fi, eh, tí mo lè fi mú tí mò ń sọ yẹn gẹ́gẹ́ bí òótọ́ nì pé nígbà tí, ah, ti wọ́n bá ní ká wo àwọn èèyàn tí wọ́n wà ní òkè òkun, paapa jùlọ lọ ní United Kingdom, ìyẹn ni UK. Ti a bá ní ká wo wọn, ọ̀pọ̀ ìgbà ni tí wọ́n bá jáde ni wọ́n máa ń lo, eh, ìbọ̀wọ̀ yìí torí òtútù náà sì ni kò sí nǹkan méjì tí wọ́n fi ń lò. Ó sì jẹ́ pé tí wọ́n bá lò, wọ́n á mọ lára gidigidi gan torí ó léwu díẹ̀ fún wọn tí wọ́n bá lo ìbọ̀wọ̀. Ah, bó ti rí nìi ni apá tọ̀dọ̀ tiwọn torí pé ìbọ̀wọ̀ náà ṣe iṣẹ́ tó ni àgbára torí ó máa ń jẹ́ kí òtútù lọlẹ̀. Ìbọ̀wọ̀ àti ìbọ̀sẹ̀ tí èèyàn bá fi sí ara, òtútù a máa lọ ní ara. Ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ nìkan ni ó wúlò fún. Ní àwọn, ah, ilé-iṣẹ́ lọ́kan o jọkan wọ́n á máa lo ìbọ̀wọ̀ náà níbẹ̀ látàrí pé bóyá, ah, ó ń gbé nǹkan bí i àwọn to wuwo, àbí àwọn nǹkan tó jẹ́ pé tí gbigbe ba ti pọ̀jù, ó lè jẹ́ kí ọwọ́ máa rí bákan bákan àbí kó ba ọwọ́ jẹ́. Mo ti ṣiṣẹ́ níbi kan ri tó je pe o ye kí emi náà lo ìbọ̀wọ̀, ṣùgbọ́n látàrí pé mo máa ń ti ọwọ́ bọ inú, ah, màá ń lo èro tí aa ń pè ní flower láti máa bu sórí dòdò. Wọ́n máa ń lọ, ah, dough. Dough yìí ni èèyàn o lọ, to se pe ti eeyan ba ti lò tán. Wọ́n á gbe sodo àwọn tí wọ́n ò gé. Lẹ́yìn tí wọ́n bá fi maṣíìnì gé tán, óun ni eeyan o wa á lọ gbe lọ sii ah, ibi tí wọ́n i ti dín. Ah, kínì yìí, ibi tí emi ti máa ń lọ yìí tó dé ẹni kan, a máa ń pe àwọn kan ní mixer. Ibe n'íṣẹ́ tí màá n bẹ̀rẹ̀, óun ni ó tó gbogbo e papọ̀, eh, àti flower ni àti ata ni àti ìgbà ni atawo ni lẹ́yìn tó bá tó gbogbo e papọ̀ tán, tó bá, tó bá, tó bá sọ di òdìdì kan tán, a maa n ṣẹ̀ṣẹ̀ wá gbé lọ fún ẹni tí a máa ń pè ní presser. Èyí ni ó wà jẹ́ kó rí bíi dough ni ó fi nǹkan tẹ̀, tí yóò tẹ̀ lọ́tun, tẹ̀ lọ sí tẹ̀ ní iwájú, tẹ̀ ní àárín, yóò fi da dàbí dough. Wọn ṣẹ̀ṣẹ̀ wá gbé wá fún àwa tí a ṣe kín ni tí a máa lọ. Torí e tí ó bá tẹ̀ tán yóò gé, yóò jẹ, yóò sá jẹ́ kí ó tẹ̀ lọlẹ̀ díẹ̀. Ṣẹ̀ṣẹ̀ wá gbé fún wa tí àá lọ sí wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọn yóò ṣẹ̀ṣẹ̀ wá gé. Lẹ́yìn tí wọ́n bá wá gé tán, tí wọ́n bá ti ta rí ẹ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ó dín, ẹhẹn, ni ó ṣẹ̀ṣẹ̀ wá dípe o tí di ọbẹ̀. Wọn ṣi fi sínú nylonu wọn ṣe gbogbo ẹ̀. Ah, fún ìdí èyí, ibi tí mo, ibi tí mo ṣe ń bẹ̀, ohun náà ni àwọn tí ó máa ń lọ, tí yóò lọ pẹ̀lú maṣíìnì tí a fi lò tún fi di, ah, pé ó ti, ó ṣe gé. Lílọ yìí wá níṣe pẹ̀lú, ah, oríṣiríṣi nǹkan. Torí pé ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti, tí mo bá wà ní ibẹ̀ tí mo bá ń lọ, ó ní ibi kan tí mo máa ń ti, tí mo máa ń gbé ọwọ́ mi sí tó sì ṣe pé ó máa ń jẹ́ kí nì kò rá mi lọ́wo. Kódà mo lè sọ láti bí ọdún bí i mẹ́rin gan. Àpá yìí si wa níbẹ̀ to je pé pé ìbi owo, mi ó dúdú bí ìgbà tí, bí àárín orí yen nígbà tí èèyàn bá ń kírun. Ah, kí nìí yìí ó jẹ́ pé ó dàbí ẹni pé, eh, tí èèyàn bá, ó yẹ kí èèyàn lo ìbọ̀wọ́ fún kín niyii, nítorí pé nígbà náà ó dúdú gan. To je pe gbogbo ìgbà ni àwọn eeyan máa n rí pé, "Ah, kí ló dé tí ọwọ́ ti e dúdú báyìí?" Ah, ká níbọ̀, ṣùgbọ́n ká ní pé wọ́n ń lo ìbọ̀wọ́ ni. Ọwọ́ mi ò ní rí bẹ́ẹ̀. Ara àwọn àǹfààní tó wà níbí kí èèyàn máa lo ìbọ̀wọ́ ni. Ṣùgbọ́n mi ò lè lo ìbọ̀wọ́ nítorí pé mo máa ń ti ọwọ́ yìí bọ inú flower láti fi bu flower sí orí ohun tí mò ń lọ. Ah, fún ìdí èyí, ká ní pé ó ṣe é ṣe kí èèyàn lo ìbọ̀wọ́ ni. Ó dáa gan torí pé ọwọ́ mi ò ní ṣe kín ni kò ní dúdú. Ah, àwọn ilé-iṣẹ́ si po beẹ́ káàkiri káàkiri tó jẹ́ pé, ah, ṣíṣe iṣẹ́ wọn máa ń lo, ah, ah, ìbọ̀wọ́. Ṣé nǹkan máa ń lo ìbọ̀wọ́ dáadáa to se pé ó máa ń ṣe kí nìí, ó máa ń jẹ́ kí wọ́n, ó máa ń jẹ́ kí wọ́n, kí wọ́n, kí wọ́n fún ara wọn ní, ah, ipò tí ó dá látàrí pé àwọn kan yìí o ni se e. Wọn lè ṣe àwọn nǹkan kan tó lè ṣe, wọ́n lè ṣe ní ọwọ́. Àwọn ilé-iṣẹ́ mìíràn tẹ́lẹ̀ pé wọn ṣe, wọ́n níṣe pẹ̀lú kí wọ́n máa ṣe kẹ́míkà àti be àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilé-iṣẹ́ mìíràn sì wà to je pé wọ́n ń gbé nǹkan tó wúwo ni tó sì je pé yóò máa jẹ́ kí ọwọ́ wọn dá pọ́n tàbí kí ọwọ́ wọn ṣe kí nìí, kí ọwọ́ wọn yí ní ìyí kú ìyí látàrí pé ohun tí wọ́n ṣe yìí. Ṣùgbọ́n ní kété tí wọ́n bá ti lo ìbọ̀wọ́, kò sí ohun tí wọ́n bẹ̀rù, kò sì si ohun kan kan to se pé ó fẹ́ ṣe ọwọ́ wọn mọ́.

Etí mi dára pẹ̀lú ogo olohun kosi nkan tó mu mí ní etí. Etí mi dára, etí mi, a sì máa ń gbọ́rọ̀ dáadáa tó ṣe pé, to ṣe pé, ó wà lára ohun tí mo ní tó jẹ pé ó fẹ́ dára jù gan ní etí mi. Torí pé nígbà tí mi tojẹ̀ pé ti àwọn èèyàn báa ń sọ̀rọ̀, tí wọ́n ò ro boyá àwọn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́, màá sì máa gbọ́ ohun tí wọ́n ń sọ. Ọ, oríṣìíríṣìí orúkọ, oríṣìíríṣìí orúkọ ni àwọn èèyàn tí ń pè mí lórí nǹkan yìí pé ṣááje ọkùnrin ni o ní, àbí oni agbára kan nbí kan tí ó fa tó fi ni kíni. Lẹ́yìn pé mo kàn wá ń gbọ́ tí wọ́n ń sọ ni mi lo nkankan, kódà gan ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ pé mi ò kí ń tẹ́tí, ṣùgbọ́n màá sì máa gbọ́ ohun tí wọ́n ń sọ. Torí mi máa ń rí, màá tẹ́tí sí ọ̀rọ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àbòsí, fún ìdí èyí mi ò kí ń tẹ́tí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà náà ni bí wọ́n bá ń sọ̀rọ̀ lẹ́yìn, àwọn èèyàn máa ń sọ̀rọ̀ ní kọ́rọ̀, màá máa gbọ́ ohun tí wọ́n ń sọ dáadáa dáadáa dáadáa dáadáa. Ṣùgbọ́n mi ò fi n-- torí, torí mi ò ṣabá fi ṣe ìwà wa wu fún wọn, papa jùlọ to bàjẹ́ pe ọ́rọ̀ burúkú ni wọ́n ń sọ. Mo ti máa ń gbó gan rí dáadáa pé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ mi láìda ní ìgbà mìíràn, à, fún àpẹ̀rẹ́ mo ní ọmọ kan gẹ́gẹ́ bí, bí àbúrò mi tó máa wá kí mi nígbà tí mo wà ní, a, ayégun nígbà náà lọ́hun. Yóò wá kí mi dáadáa, wọ́n máa ń bá mi ṣeré. Ìgbà tí ó yá ni àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi lọ́tun losi, ṣé òun ni mò ń fẹ́ ni? Ẹsẹkẹsẹ mo ti jẹ́ pé kí o di mimo fún wọ́n pé kò ṣe òun ni mò ń fẹ́, àbúrò mi ni. Ẹlẹ́sìn Kristẹni ni oun, ẹlẹ́sìn Mùsùlùmí ni emi, a lè jọ wà compatible. Fún ìdí èyí kò sí ohun tó jẹ́ wọ́n bẹ̀rẹ̀ láàrín wa. Ṣùgbọ́n àwọn èèyàn yìí óò fẹ́ gbọ́. Wọ́n ní láti sọkín, wọ́n dá láti lọ pe ọmọ ìsẹ́yìn láti máa béèrè pé ṣé ó ń fẹ́ mi ni pé kó máa ṣeré ọ̀rọ̀ kan kan ó, pé kankan ó. Ó ṣáàdi pé ọmọ yi padà wá sọ fún mi, tí wọ́n máa ń sọ fún mi nijo náà pé kí n má jẹ́ kí, kí n má lọ bá wọn ṣe máa sọ pé òun ni kí wọ́n mọ̀ pé mo sọ fún pé òun ń sọ fún mi. Èmi à, èmi kódà won ni mo wọ́n ní mọ̀ ọ́ lójú mi rárá di ti kí màá lọ bá wọn pé ó sọ ọ̀rọ̀ bàì fún mi. Fún ìdí èyí, mo je enikan jẹ́ pé kó dá gan kí ẹ máa sọ̀rọ̀ ẹnìkan àbí árá mi àbí emi gan gan fún ara mi kí ẹ máa sọ láìda ìni bí yín wò. Àyàfi tí tó dí mu mi bá yin sọ̀rọ̀ lórí ẹ nìpe bí ẹ wá bá mi, a sì máa sọ̀rọ̀ lórí rẹ̀. Ṣùgbọ́n boya n pe ewa n sọ̀rọ̀ kan láìda lẹ́yìn, pé ẹ yá lára ọ̀rọ̀ mi ni àbí orò ọ̀lorọ̀ lẹ́yìn, mi n lè dá sí, isi kí n pé kíni pé mo gbọ́, n ko á máa wòó náà ni. Ohun tó lè mú mi dá sí náà ni pé bóyá ẹ wá, ẹ wá jẹ́ kó yé mi pé ó, bó ṣe ríre ó, ẹn, báì báì báì báì báì báì o, ẹ̀yin ni o, nǹkan kan, ẹ̀hen, pé bá bá mi tẹ san kà mí lójú. Ṣùgbọ́n nípa pé boya, mo máa ń kó mola létí tó gbọ́rọ̀ dáadáa. Ó sì tún máa ń ṣe kíni ló máa ń ṣe pẹ̀lú ìdákà mí ní ọ̀pọ̀ ìgbà. Torí pé tí ẹ̀yin bá sọ̀rọ̀ kan lẹ́yìn, tí n bá gbọ́, mi ò kí ń lè gbàgbé. Kò sí bó ṣe lè jẹ́, kò sí bó ṣe lè jẹ́ ká kẹ́ kí ẹ tọ́jú ọ̀rọ̀ yìí tò, màá ṣàpa dà rántí náà ni. Mi ò kí ń gbàgbé ọ̀rọ̀. Emi sì máa ń rí yẹ bí ẹni pé ara àwọn ohun tí ó, ohun tí ó ń je bí àwọn àǹfààní tí ẹ pé mo lò ni pẹ̀lú etí náà ni. Tí etí ẹ̀yin bá dára o, ó sì máa jẹ́ pé àwọn nǹkan yìí náà ni ó tún máa ń bá wá ní ọ̀pọ̀ ìgbà. Fún ìdí èyí etí mi dá, etí mi ojú nìkan ni mo ti kan ti ní, a, ìpènijà díẹ̀. Láti àrí pé, a, tí mo bá bọ́ta náà ni ìgbà kan, mi ò kí ń lè rí irán dáadáa. Ó máa ń ṣe mí bí ẹni pé ó fẹ́ fí, ó fẹ́ kí wọ́n ti tan ina sí mi lójú pé iná yìí ti pọ̀ gan. Tí ó sì fi rán pé ki èèyàn pa ojú yẹn dé. Ìgbà tí kiní tó, tó rọlẹ̀ díẹ̀ ni ìgbà tí mo tó gba gíláàsì ojú. Gíláàsì eleyii tí mo máa ń wa pẹ̀lú ní fotokómìkì tí ó ṣe pé tí mo bá ti, tí mo bá ti fẹ́ bọ́ta bí mo wà nílé, mo máa ń lòó dáadáa. Ti bá, ní ọ̀pọ̀ ìgbà tí màá sì bọ́ta, ó máa ń jẹ́ kíni, ó máa ń jẹ́ kí ojú mi ṣe, kí ojú mi rọlẹ̀ díẹ̀. Ó sì máa ń fún mi ní àǹfààní láti ṣe kíni láti rí irán dáadáa tí bá ti bọ́ sí inú, tí mo bá ti bọ́ sí inú orun. Elé tó jẹ́ pé ò ti jẹ́ kó rọ. Ṣùgbọ́n pẹ̀lú etí, mi ò ní ìpènijà kan kan pẹ̀lú etí. Etí mi dá, etí mi a sì máa gbọ́rọ̀. Nǹkan tó máa ń ṣele lẹ́kan kan ni bóyá ti etí ẹ̀yan bá já, tí ele i to ye pé, gbogbo àwọn ẹ̀yàn patà lo da pe kíni yìí máa ń ṣe. Wọn, àwọn Yorùbá ní pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìyàn lẹ́yìn ni ó máa ń, ó máa ń rí bẹ́ẹ̀. Àwọn, àwọn òyinbo si, wọn ti gbà pe nnkàn to normal ni kí n se nkàn kàn pe nkàn wa n be, a fún idi èyí etí mi dáa.

Ah, irú bàtà tí mo máa ń wọ, slide ni mo sábà máa ń wọ. Ah, slide ni mo ti fẹ́ràn jù. Lóòótọ́ lóòótọ́ ní ọwọ́ lọ́wọ́ bá yí kì í ṣe slide ni orúkọ bàtà tí mo ń wọ lọ́wọ́ lọ́ bá yí. Bàtà tí mo ń wọ nísinsìnyí, ah, kò kín ṣe slide ṣùgbọ́n ó fara pẹ́ slide náà díẹ̀ torí, ah, bàtà ṣíṣe ni kí í ṣe bàtà tí, ah, mo ra ní ready made. Àwọn shoemaker ni ó bá mi ṣe élẹ̀yi. Ó sì ṣe kín ní ó sì ń serve dáadáa pé mo ń lòó dáadáa mọ́ oyè dá lọ́wọ́ lọ́ bá èyí. Ah, bàtà tí mo ń wọ ní ọwọ́ lọ́wi báyí ó-- a lè pè ní palm. Èleyí tó jẹ́ pé long lasting palm ni bàtà tí mo ń wọ lọ́wọ́ lọ́ bá èyí. Ah, bẹ́ẹ̀ kẹ́dẹ̀ ré. Ṣùgbọ́n bàtà tí mo sábà máa ń wọ dáadáa tí mo ní- tí mo nífẹ̀ẹ́ sí jùlọ tí mo máa wọ̀, tí mo máa ń wọ dáadáa torí láìpẹ́ mó ní bi mẹ́rin rẹ̀ nílé kí pé àwọn ẹni wọn á kó tí wọ́n- tí wọ́n ń wọ lọ. Ah, ọ̀oun nà ni slide. Mo máa ń wọ slide gidi gidi gan. Mo fẹ́ràn slide gan. Láti lẹ́ná, kò fẹ́ ṣe iru e tí mo lè wọ. Kò fẹ́ ṣe bàtà kan pàtó tí mo lè wọ. Bo ya slide ni o. Bo ya slide ni o. Bo ya, eh, kí ni orúkọ rẹ̀ ni? Ah, shoe. Bo ya, ah, kò ṣe pé bàtà ni ìdílé wọ. Mo lè wọ shoe, mo lè wọ slide, mo lè wọ palm, mo lè wọ sandal. Ìgbà kan ni mo fẹ́ràn sandal jù lọ nínú gbogbo àwọn bàtà tọṣẹ pé kò sí pé ó lè fẹ́ jẹ́. Sandal yìí mi, ẹ lè- ẹ lè, kò sí bẹ́ẹ̀ ṣe ni rí ní ẹsẹ̀ mi. Gbogbo ìgbà ni mo máa ń wọ. Ah, ṣùgbọ́n nígbà tó ya mo padà di ẹni tí ó ń wọ slide. Látarí pé ibi tí ayé yí sí, kí ẹeyan na yí síbẹ̀, òun ló fa tí mo fi- tí mo fi, ah, pàtàkì wọ slide ní àárín kan. Ah, léyìí ṣì ṣe wí pé kẹ́ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó kó ba mi lára mu náà mo fẹ́- mo nífẹ̀ẹ́ rẹ bẹ́ẹ̀ náà ni. Slide dá lẹ́sẹ̀ mi dáadáa óò lẹ́wà. Pá pàju lọ́ tí ń bá rí slide létò jẹ, ah, ó ní àwọ̀ dúdú tí ẹ ní o lè wọ̀. Torí kí àwọn aṣọ tí mo máa ń wọ̀ náà ó jẹ́ àwọn aṣọ bíi polo, àwọn jeans lọ́kàn jókàn. Ẹni tó bá sì ń wo àwọn aṣọ yìí, slide náà ni bàtà tí ó ṣe pé kí ni bàtà tó bá mú ju tí ẹryàn lè máa wọ̀ sí. Ah, bí ẹyan kò dà gan bí ẹeyan lo òde àbí ibí kan tọ́ jẹ́ pe boya ó ṣe pàtàkì jù lọ láti lọ, ẹnìyàn lè wọ̀ bẹ́ẹ́ torí pé ó bá ara àwọn ọmu dáadáa. Mi ló bá ẹ gan, kò fẹ́- kò sí style kankan nínú gbogbo bàtà mi máà. Ṣùgbọ́n mo gbìyànjú àti sì kín láti wá ààyè kí n tí ẹ ra ó ṣe àbí láti wá ààyè àti owó kí n tí ẹ ra bí méjì àbí mẹ́ta fún, ah, ọjọ́ iwájú tí màá le máa wọ̀, tí màá sì le máa lò. Ah, mo sì ń gbèrò óun, gbìyànjú àti ṣẹ bẹ́ẹ̀ dáadáa lọ́wọ́ lọ́wo bá yí. Mo wá ti-- torí níbi iṣẹ́ tí mò ń ṣe náà, iṣẹ́ ìná tí fi bẹ́ẹ̀ ṣe dáadáa pé ó ya owó ń wọlé dáadáa. Èyí ló fa to je mi ti fi bẹ́ẹ̀ ra àwọn bàtà tí mo fẹ́ rà. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà, mo nígbàgbo pe máa- máa ríra, máa sì ní àǹfààní àti ṣe, ah, àwọn tó jẹ́ kí n ṣe lórí rẹ̀. Ah, fún ìdí èyí, ah, tó bá ti di bí a bí àṣìkò díẹ̀ sí, màá sọ kín ni, màá lọ ṣe, màá ṣe àwọn nǹkan tó jẹ́ kí n ṣe lórí rẹ̀, màá ra bàtà tí ó yẹ kí n rà. Ṣùgbọ́n à sọ pé irú bàtà wo ni mo máa ń wọ̀? Slide ni bàtà tí mo máa ń wọ̀. Mo nífẹ̀ẹ́ sí slide. Lóòótọ́ lóòótọ́ mi ò ní slide nínú àwọn bàtà mi lọ́wọ́ lọ́ bá èyí. Ṣùgbọ́n slide ni mo nífẹ̀ẹ́ sí jù lọ. Lóòótọ́, ah, slide tí ẹnì bá wọ̀ lóòótọ́ nínú English dress, òun ló ti dára jù. Ṣùgbọ́n níbi ìgbà kú ìgbà tí mo bá fẹ́ jáde, tó wá jẹ́ pé bó ya aṣọ kí ni mo fẹ́ wọ̀, aṣọ létò jẹ́ aṣọ ìbílẹ̀ tí wọ́n ti wá ń bíra yìí, ah, mi ò lè wọ. Ṣé lóòótọ́ kí n pé slide ó dá lórí rẹ̀ ó ṣùgbọ́n kò da tó. Fún ìdí èyí, ìgbà kú ìgbà tí mo bá fẹ́ wọ aṣọ, ah, tí ó ti sọ̀rọ̀ tiwa, aṣọ tiwa-tiwa tí mo bá fẹ́ wọ, màá ní àtìsẹ̀kìnní láti wọ bàtà elẹ̀ tó jẹ́ wí pé ó jẹ́ bàtà ṣíṣe ìyẹn bíi palm. Àbí mi ò ní sandal mọ̀. Ìgbà kan wà tí mo maa n a wo sandal dáadáa tí jẹ pé sandal náà sì ní ó sì dá lẹ́sẹ̀ mi gan. Moni enikan tọ je pé emi àti e jọ wa nígbà náà tó ní pé kí n má wọ̀, kí òun fẹ́ràn kí ọkùnrin máa wọ sandal. Fún ìdí yìí ni èmi fi wọ̀ mọ́ ní ìgbà náà lọ́hùn. Ní ìgbà tí wá tiwa gbìyànjú òwe pé bá kí n wọ sandal ní ìsìn ṣùgbọ́n mò ń wò ó bí i kíníjà rè kí a kò nílò nínú tó kí n máa wọ, ah, òun mọ́. Ṣùgbọ́n slide àti palm, ọ̀nà ni àwọn bàtà tí mo sábà máa ń wọ̀ jù. Slide lórí àwọn aṣọ tó jẹ́ aṣọ English bí i bá bí mo wọ jeans àti top lọ́kàn jókàn. Ah, palm sì ní n mo máa ń wọ̀ sí àwọn aṣọ tiwa-tiwa, àwọn aṣọ ìbílẹ̀ lọ́kàn jókàn. Fún ìdí èyí, ah, irú àwọn bàtà tí mo máa ń wọ̀ náà nìyẹn.